Ṣé o fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà? Rárá, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní ta rárá nítorí oúnjẹ tí wọ́n ń ṣe mi mọ̀ bí wọ́n tí ṣe ṣe ètò rẹ̀. Nítorí náà, mo máa ń fẹ́ràn láti máa dá ina lọ́pọ̀lọpọ̀ nílé láti jẹ oúnjẹ tí mo bá jẹ àti pé oúnjẹ tí mo bá dá nílé ó máa ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ ó sì máa tó mi jẹ fúnra mi nìkan ju tí mo máa lọ síta láti máa dáwọ́ nu láti máa ra oúnjẹ káàkiri lọ.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ohun náà ni eré agbá bọ́ọ̀lù. Mo fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù láti kèkère nítorí mo fẹ́ràn eré àfẹsẹ̀gbá lọ́pọ̀lọ́pọ̀ tí bàbá mi sì ti jẹ́ kí ó yé mi pé mo gbọdọ̀ dé ilé eré ẹgbẹ́ àfẹsẹ̀gbá bọ́ọ̀lù. Nítorí náà mo sì fẹ́ràn eré ìdárayá yẹn lọ́pọ̀lọ́pọ̀ mo sì máa ń ṣe é ní ojoojúmọ́ nítorí pé mo fẹ́ràn rẹ̀.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Mo máa ń mu coffee ní ibi iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ àti pé kí n tó kúrò nílé láàárọ̀, mo máa mu coffee ní ilé. Mo sì fẹ́ràn láti máa mu coffee gbígbóná lọ́pọ̀lọpọ̀ ju tútù lọ. Lẹ́yìn náà, tí mo bá ti kúrò nílé bá ti dé ibi iṣẹ́ tí mo ṣiṣẹ́ fún, ìgbà díẹ̀ máa wá coffee gbígbóná mi, mo sì máa mú ní ibi iṣẹ́ náà kí a lè bá lè wálẹ̀.